Bí mo ṣe máa ń bá àwọn alájọbá alase alábáṣiṣẹ́ pọ̀ mi ní àsepọ̀ ni wípé, mo máa rí wípé ní ti iṣẹ́ tí a yàn láàyò, a máa ń gbimọ̀ pọ̀ láti mú aba wá fún èyíkéyìí ìṣòro tí ó wù kí ó lè dé tàbí èyíkéyìí iṣẹ́ tí a ní láti ṣe nípa ìfimọ̀ṣọkan, ni à máa ń lò láti dojúkọ èyíkéyìí iṣẹ́ àbí ìṣòro yoowù kí ó lè dojúkọ wá.

Èdè Yorùbá túmọ̀ sí èdè abínibí fún èmi. Ní pàtàkì jùlọ, mo jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá, àwọn òbí mi wá láti ilẹ̀ Yorùbá àti ìdílé bàbá àti ìdílé ìyá à ó jẹ́ láti èdè Yorùbá. So, èdè Yorùbá jẹ́ èdè abínibí fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ ní ọ̀pọ̀ ìgbà nígbà tí a bá ní àwọn àrà tuntun àbí àwọn ohun tuntun tí a ṣe. Máa ń wà pẹ̀lú àwọn ènìyàn tí a máa ń ṣe ìgbéjáde àwọn tuntun tí a bá ṣẹ̀ṣẹ̀ ṣe àbí tí a ní ní ìpinnu láti gbé jáde ní ẹnù iṣẹ́.

Nígbà tí mo bá rí ohun tuntun tí ó lè rán iṣẹ́ tàbí agbègbè àbí àyíká àbí àwùjọ mi ní ààyò, mo máa ríi wí pé mo mú àbá yìí tọ àwọn tó jẹ́ àgbàgbà bíi ẹnu iṣẹ́ tàbí agbègbè lọ láti lè sọ fún wọn nípa èrò ń gbà, ohun tí ó jẹ́ àbáyọrí àti àwọn ohun tí ó lè ṣẹlẹ̀ nígbà tí a bá mú èrò náà wá sí ìmúṣẹ.

Àwòrán kan tí mo fẹ́ràn gidigidi láti máa wò jẹ́ àwòrán ìgbà kékeré ní ìgbà tí mo jẹ́ ọmọ ọdún kan sí ọmọ ọdún méjì tí mo yà. Ó ní aṣọ kan tí mo wọ̀ ní ìgbà yẹn, a tilẹ̀ ya èso tí èso ọ̀gẹ̀dẹ̀, a yàá síi ní ara. Ní ìgbà tí mo dàgbà, mo ṣe ìrántí pé mo ṣì rí aṣọ yìí tí ó sì máa ń jẹ́ ìyàlẹ́nu fún mi pé aṣọ ọmọ ọdún méjì tí mo lò nígbà tí mo jẹ́ ọmọ ọdún méjì ó ṣì lè wà lẹ́yìn ọdún márùn-ún sí ọdún mẹ́wàá.

Ó ti ṣe díẹ̀ tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Ní ìgbà tí mo ti dé ibi iṣẹ́ mi tuntun yìí, a ò ní ilé oúnjẹ ní ibi ilé iṣẹ́ yìí. Yàtọ̀ sí tí o bá jáde lọ sí ìta láti lọ ra àwọn ìpápánu fún arà rẹ. Ilé iṣẹ́ tí mo ti ṣiṣẹ́ kẹ́yìn kí n tó wá sí ìyín ìí ni mo ti lọ sí ilé oúnjẹ kẹ́yìn nítorí pé nínú ilé iṣẹ́ náà, yàraa ilé oúnjẹ wà ní ibẹ̀ téèyàn tilè jẹun tí ó fẹ́. Ní pàtàkì jù lọ ní àkókò bírèèkì, ìyẹn ní àkókò ìsinmi rá ń pẹ́ lẹ́nu iṣẹ́.

Olórí rere, ó gbọdọ̀ ní ìwà sùúrù, ìpamọ́ra àti ìbọ̀wọ̀ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn rẹ̀. Nítorí pé, "Ìgbà ò lọ bí òréré, olórí lónìí, ẹlù ọmọ ẹ̀yìn lọ́la pẹ̀lú ni óò tún di olórí." Olórí gbọdọ̀ ní ìwà tí yóò fi ìfẹ́ hàn, ìwà ìfẹ́ tí óó fẹ́ràn àwọn àtẹ̀lé, àwọn àtẹ̀lé rẹ̀ gidi. Ìjẹ ìwà gidi lára àmúyẹ olórí.

Ní ilẹ̀ Yorùbá, àwọn aṣọ tí a ń wọ̀ ní ọjọ́ pàtàkì pé oríṣiríṣi. Fún bí àpẹẹrẹ, a ní àwọn dàǹsíki, aṣọ yìí, ó bu iyòkùn ni ní pàtàkì jùlọ àwọn ọba lọ́balọ́ba àti níjoyè àwọn olórí ìbílẹ̀ ní ilẹ̀ Yorùbá ni ó máa ń wọ̀. Bẹ́ẹ̀ pẹ̀lú, a sì ní aṣọ òfì, èyí jẹ́ aṣọ ìbílẹ̀ wa gangan gan tí a fi ọwọ́ hun àwọn lọ́balọ́bẹ níjoyè pẹ̀lú ni wọ́n sì máa ń wọ̀. Ní ilẹ̀ Yorùbá ní ẹyin àkọ́kọ́ yìí, bí ọkùnrin bá fẹ́ ṣe ìgbéyàwó láti fi hàn pé ó jẹ́ ọmọ Yorùbá àtàtà, ó gbọdọ̀ wọ òfì ti á kó ọkùn àti ìlẹ̀kẹ̀ sí gbogbo ara rẹ̀ àti fi ọwọ́ àti fi ọ̀rọ̀ láti lè fi hàn pé ọmọ Yorùbá àtàtà ni ẹni yìí jẹ́.

Eré àwọn ọmọdé tí ó wọ́pọ̀ jù lọ ní àdúgbò ní eré òṣùpá àti eré tà ń mọ̀-ọ́n. Ní àkókò àṣálẹ́, àwọn ọmọdé á kóra wọn jọ pọ̀ láti lè gbọ́ láti ẹnu àwọn àgbààgbà ní agbègbè àti ní àdúgbò wọn. Àwọn àgbààgbà á sọ ìtàn, àlọ́ àpamọ̀ àti àpagbè. Wọn á sọ fún àwọn ọmọ wẹ́wẹ́, wọn óò kọrin. Lẹ́yìn èyí, wọn óó sì wọ ìyẹ̀wù lọ láti lọ fara lẹ́lẹ̀ fún àṣálẹ́.

Nígbà tí mo bá dúró de nǹkan ní ọ̀pọ̀ ọgbà, mo máa ń mú fóònù mi láti yẹ àwọn ara- méséjì tí mo ní láti yẹ wọ́n wò. Nígbà mìíràn ẹ̀wẹ̀, tí mi ò bá sì wò àwọn nǹkan wọ̀nyí, mo lè máa gbọ́ orin tàbí kí máa ka ìwé ní orí fóònù mi, tàbí kí n wọ orí íńtánẹ́ẹ̀tì lọ láti lọ sí ń wo nǹkan tí ó wà ní ayélujára, láti wo nǹkan tó wà ní ọ̀nláìǹ.

Òkè tí mo fẹ́ràn jẹ́ òkè Ìmẹ̀sí. Ní ìgbà tí mo kéré, mo rántí wípé àwọn òbí mi kó wa lọ sí ìlú yìí. Ìlú òkè Ìmẹ̀sí yìí, ó jẹ́ ìlú tí ó ní òkè, tí ó ga lọ́pọ̀lọpọ̀. Kódà láti òkè yìí téèyàn bá wo ìsàlẹ̀, igi gíga, ó máa ń rí kékeré ńsàlẹ ni bíi pé kò jẹ́ nǹkan kan, ní bí òkè yìí bí ó ṣe ga tó.

Ní àwọn ọdún díẹ̀ sẹ́hìn bẹ́ẹ̀ni, ṣùgbọ́n láti bi ọdún mẹ́sàn sẹ́hìn báyìí nítorí ibi ti mo ti n sisẹ́, ó jẹ́ ibi ti o gbóná, mi ki n fi ipara sára ki òru àmójúkú má ba ma mú mi. Ó si ti wà mọ̀ mi l'ara nibà ti mo débi iṣẹ́ tuntun, mi ò ti wulè lẹ́rántí ni ọpọ ìgbà lájẹ ti fi ipara sára.

Iṣẹ́ ọwọ́ ìbílẹ̀ tí à ń ṣe ní agbègbè yìí, ní Ìpínlẹ̀ Ògùn, kò ní pé paṣọ láro. Aró láti pa aṣọ láro kò ní ṣe ọwọ́ tí ó wọ́pọ̀ jùlọ tí à ń ṣe ní ìpínlẹ̀ yìí àti ní ìlú yìí. Ó tilẹ̀ jẹ́ iṣẹ́ tó yẹ pé tọmọdé tàgbà ni wọ́n gbà á. Bẹ́ẹ̀ sì pẹ̀lú ní òkìkí iṣẹ́ náà tán káàkiri gbogbo agbègbè àti àyíká rẹ̀ títí dé òkè òkun.

Òtítọ́ inú jẹ́ òtítọ́ tí kò ní ẹja bákan. Òtítọ́ tí ènìyàn lè sinmi lé, pe, bó ti rí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ lá ò ti ba. Òtítọ́ ẹni jẹ́ òtítọ́ tí èèyàn lè sinmi lé òtítọ́ pọ́ńbélé ni, ti kò lejanbakan nínú, rárá àti rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ bora bo ara nígbà tí mo bá sùn. Ní pàtàkì jùlọ, ní àkókò òtútù, mo máa ń fi bora tí Yorùbá ń pè ní "àkókò ọ̀gírì ǹtì", mo máa ń fi bora. Nítorí pé atẹ́gùn ò máa ń pọ̀ ní àkókò yìí, tí ó bá sì kó sí ara ènìyàn, o le mú àwọn àìsàn dání. Mo máa ń da aṣọ búra nígbà tí mo bá sùn.

Oúnjẹ tí mo fẹ́ràn jù jẹ́ ìrẹsì. Irúfẹ́ oúnjẹ bí a bá fi ìrẹsì ṣe, ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn tí mo sì lè jẹ. Bóyá a sè ní funfun adìẹ àtàsimí àbí a sè ní jọ̀lọ́ọ̀fù, ọ̀nà òun yóò wùkàwùka gbígbà. Tó bá saà ti jẹ́ oúnjẹ tí a fi ìrẹsì ṣe, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀ àti lọ́pọ̀.

Ní òwúrọ̀ ní ọ̀pọ̀ ìgbà, oúnjẹ bí ìrẹsì, búrẹ́dì, iṣu, àwọn oúnjẹ tí kò wúwo òun ni mo máa ń jẹ. Mo ti ẹ̀ fẹ́ẹ̀ lè sọ wípé mi ò kí ń jẹ òkèlè ní òwúrọ̀ nítorí pé mo fẹ́ jí kí n lè gbé ara mi, kí n sì lè tètè jáde lọ ṣ'ẹ́nu iṣẹ́ òjọ́ mi oúnjẹ tó wúwo tó le è ma mú kí oorun kó kùn mí rárá àti rárá mi ò kí ń jẹ wọ́n. Oúnjẹ tí ó fúyẹ́ àti oúnjẹ tó fẹ́lẹ́ òun ni mo ma ń jẹ ní ìgbà òwúrọ̀, bíi ìrẹsì, tíì, búrẹ́dì, iṣu àti ẹyin àti àwọn índómì àtàwọn oúnjẹ kéékèèké mìíràn báwọn yìí.

Ṣọ́ọ̀bù tí ó sún mọ́ ilé ọ̀dọ̀ mi jùlọ ni ṣọ́ọ̀bù àwọn aránṣọ. Àwọn ṣọ́ọ̀bù tó ń ta àwọn ọjà, ohun kan kéékèèké tí ọmọdé lè jẹ, lọ sí ilé ìwé, àwọn ìpápánu bíi bisikí, súwìtì, omi, àwọn ohun mímu, aà àti àwọn oríṣìíríṣìí àwọn nǹkan wẹ́wẹ́ wẹ́wẹ́ tí ẹnu lè sáré fi jẹ ni ó wà ní tòsí ọ̀dọ̀ mi.

Fóònù àkókó mi, ó jéfóònù tí bàbá àgbà fún mi ní ìgbà tí mo lo sí ìlú ní kékeré ní ìgbà tí mo parí ilé-ìwé girama, bàbá àgbà ló fún mi nígbà yen pé mo lè máa lò, mi ò lè gbàgbé rárá àti rárá. Ó jẹ́ Nokia thirty-three ten tí mi ò bá, tí mi ò bá ṣe àṣìṣe. Nokia thirty-three ten, fóònù yẹn ti pẹ́ ní ìgbà yẹn. Ó wúwo ara àwọn fóònù àkọ́kọ́ tí ó kọ́kọ́ jáde wá sí orílè-èdè Nàìjíríà rèé ní ìgbà yẹn.

Ìkíni àárọ̀ nínú ilé wa ó ṣe pàtàkì ó, gbogbo ọmọdé gbọ́dọ̀ ríi pé lẹ́yìn àdúrà òwúrọ̀, á kí gbogbo ará ilé pátápátá tó wà ní ìjókòó. Gbogbo ọmọdé yóò kí gbogbo àgbààgbà, àwọn àgbààgbà pẹ̀lú wọn ó sì kí àwọn tó jẹ́ olórí ilé bíi grandpa àti grandma, àwọn tí ó dàgbà jùlọ nínú ilé nìyí.

Rédíò Yorùbá jẹ́ rédíò tó yẹ pé èdè Yorùbá ni a fi ń ṣe atukọ̀ àti atónà rédíò náà. Àwọn èdè mìíràn ìwẹ̀ àfún gbogbo aràgbà láàyè. Rédíò Yorùbá, èdè Yorùbá ni ohun tí à ń sọ. Yà tí ní ọ̀pọ̀ ọgbà, wọ́n a máa ṣiṣẹ́ láti òwúrọ̀ kùtùkùtù títí di àṣálẹ́. Wọn a sì máa sọ ìtàn nípa àwọn tí ó ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá àti abínibí wa.

Ìsinmi mi ní ọ̀pọ̀ ìgbà, inú ilé mi mo máa ń wà, èmi kì í jáde, mo sì máa ń ríi wí pé mo fi àsìkò yìí mo fi sùn láti sinmi dáradára kúrò lọ́wọ́ gbogbo ohun owó wo ko ti ṣẹlẹ̀ ní ojúmọ́, àsìkò sí mi ni, àsìkò orún ni o, gẹ́gẹ́ bí a ti pè é ní ìsinmi, ìsinmi náà ni, màá gbéyànjú ní mo ti ń jáde, màá gbéyànjú láti rí pé mo fi sinmi.

Àwọn ọmọdé ní ìgbà àtijọ́, wọn á kóra wọn jọ pọ̀. A yóò ti rí wọn nínú iyẹ̀pẹ̀. Wá ni wọ́n ń kọ́lé, wọ́n ń ṣe ilé fún àwọn ẹyẹ. Ṣùgbọ́n àwọn ọmọdé ní ayé ìsín yìí, wọn ò ṣèrànwó eré bá wọ̀nyí mọ́. Gboya kàn gbé padì, kàn gbé iPad, kàn gbé àwọn tablet, kàn máa tẹ́, kàn máa wo kàtún ní ọ̀pọ̀ ọ̀nà tí wọ́n gbà láti ṣeré ní ìṣesíye kò di bá bíi ti àtijọ́ tí ọmọdé á kóra wọn jọ pọ̀ mọ́.

Tí mo bá sín mo máa ń fi ọwọ́ tàbí handkerchief tó bá wà ní ọwọ́ mi, màá fi bó ẹnu láti ríi wí pé sísìn mi kò ṣe kíni ọ̀kọ̀tan káàkiri. Màá ń fi ọwọ́ bu ẹnu nígbà tí mo bá sín, mo sì le lo handkerchief pẹ̀lú nígbà tí mo bá sín. Ìgbà mìíràn ẹ̀wẹ̀ tó bá jẹ́ àwùjọ tí àwọn ènìyàn wà, màá tètè kọ ẹyin sí àwọn ènìyàn láti sín.

Yàtọ̀ sí bóyá ní ọwọ́ àṣálẹ́ tí alé ò tíì lẹ́jù. Tí a bá jọ jáde tí a kò jọ sọ̀rọ̀, mi ò kí ń lò ju báyẹn lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ nítorí pé nípa àṣálẹ́ ní ọ̀pọ̀ ìgbà mi kì í jáde ilé mo máa wà. Àṣálẹ́ mi, ínú ilé ni mo máa wà. Yàtọ̀ sí ọ̀rẹ́ tó bá ní ọ̀rọ̀ tó fẹ́ bá mi sọ tí mo lè sáré lọ pàdé tí a só, kò jù báyẹn lọ.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni bí ó ti máa rí ní ẹnu mi. Ní pàtàkì jù lọ, strawberry mo fẹ́ràn rẹ̀. Bẹ̀ pélu mo fẹ́ràn vanilla, ṣùgbọ́n strawberry ni mo fẹ́ràn ju atẹlé rẹ̀ ni vanilla, mo fẹ́ràn rẹ̀ dáradára nínú ice cream.

Tí kò bá sí iná fún bí ọ̀sẹ̀ kan, mo máa ń tan generator. Tàbí nígbà mìíràn ẹ̀wẹ̀, màá mú fóònù mi àti power bank mi lọ sí ilé iṣẹ́ mi láti lọ fi iná generator ńlá, láti lọ fi charge rẹ̀ kó lè wà. Kí n sì lè máa rí àwọn ènìyàn bá sọ̀rọ̀.